Ibèèrè wípé, ṣe o ní àwòrán lára? Rárá, mi ò ní àwòrán lára. Àwòrán lára, òun ni àwọn èèyàn máa ń pè ní tattoo. Ni ilẹ̀ wa, ni ilẹ̀ Yorùbá, ni Nàìjíríà nìbí, àwọn èèyàn máa ń rí bíi pé ẹni tó bá ní àwòrán lára, ó jẹ́ ọmọ burúkú. Nítorí ìdí èyí, yíya àwòrán lára kò ṣe nǹkan tí mo fẹ́ràn. Mi ò fẹ́ràn rẹ̀ rárá. Mi ò ní àwòrán lára.

Ìbéèrè pé ṣe o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Idáhun mi sí ìbéèrè yìí ni wípé ṣe ẹ̀rọ ìgbésókè titi òhún àbí ẹ̀rọ ìgbésókè titi ìrìn gẹ́gẹ́ bí elevator. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè nítorí wípé ó máa ń jẹ́ kí òhún mi kó já geeré. Tá wá ní pé titi èyí tí a mọ̀ sí ìrìn ni tó jẹ́ tí elevator, mo fẹ́ràn òun náà nítorí wípé yóò mú ìrìn mi yá. Àgàgà tí mo bá ń gùn ilé tó bá jẹ́ alájá méjì, mẹ́ta, mẹ́rin.

Ìbéèrè wípé ṣe o ní irun ìgbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irun ìgbọ̀n. Ọmọ ọdún márùn-ún lé ní ogún ni mí tí mo ti bàlágà. Irun ìgbọ̀n mi ti yọ dáadáa àti wípé gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí. Nínú ẹ̀sìn Mùsùlùmí, wọ́n gbà wá ní ìyànjú wípé ká fi irun ìgbọ̀n sílẹ̀. Ara ẹ̀sìn ni, yóò sì máa ń fún eyàn ní èrèǹjẹ tó bá di ọjọ́ ìgbéńdé. Mo ní irun ìgbọ̀n tó pọ̀ dáadáa.

Ìbéèrè wípé, ṣe o máa ń mu ogùn lójojúmọ́? Rárá, mi ò kí ń mu ògùn lójojúmọ́ nítorí wípé kò kí ń rẹ̀ mí. Àṣìkò ìgbà tí mo máa ń lo ògùn, ó jẹ́ ìgbà tó bá jẹ́ wípé ó bá fẹ́ rẹ̀ mí àbí ìgbà tí mo bá fẹ́ rí pé àìlera fẹ́ bá mi. Ògùn mumu lójojúmọ́ ó jẹ́ nǹkan tí ò, tí èèyàn ò gbọ́dọ̀ máa ṣe nítorí wípé ó ní ìpènijà tí ó ti bá ní tó wà níbi bẹ́ẹ̀. Ògùn mumu lójojúmọ́, àwọn dókítà náà gbà yàn níyànjú pé kí èèyàn máa ma mu ògùn lójojúmọ́. Àyàfi tí wọ́n bá fún èèyàn ní ìwé àbí tí wọ́n bá gbà yàn níyànjú ké èèyàn máa mu. Sé o máa ń mu ògùn lójojúmọ́? Rárá o, mi ò kí ń mu ògùn lójojúmọ́.

Beere wípé ṣe o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, ẹni tó máa ń jẹ ẹran ni mí. Mo máa ń jẹ ẹran dáadáa. Yálà, ẹran màlúù, ẹran adìẹ àbí ẹran ògúnfe àbí ẹran àgùtàn. Kò sí ẹran tí mi ò kí ń jẹ. Lòótọ̀, àwọn èèyàn kan wà tó jẹ́ wípé wọ́n à kí ń jẹ ẹran. Wọn máa ń jẹ bí i àwọn ẹ̀fọ́ lásán àbí nǹkan tó bá jẹ́ sísè lásán. Àmẹ́ èmi o, ní àyè ara mi, mo máa ń jẹ ẹran.

Ibeere wípé, ṣe o maa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ fún àwọn akọ̀gbé mi àti fún bí àwọn ọ̀gá mi náà. Ìgbéjáde jẹ́ àwọn ǹkan tí èèyàn máa ń ṣe tí ó jọ wípé èyí ó jẹ́ kí ara àwọn èèyàn kí ó dá yágá. Mo máa ń ṣe àwọn ìgbéjáde dáadáa ní ààyè ibi iṣẹ́ mi àti ibi ibo mìíràn.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá o, mi ò kí ń wọ ìborùn nítorí wípé ìborùn jẹ́ ohun ọ̀ṣọ́ fún àwọn obìnrin àti wipé èmi gẹ́gẹ́ bí èèyàn kan, ọkùnrin ni mí. Ohun tí mo máa ń wọ, òhun ni fìlà èyí tí a mọ̀ sí òjò o pa imú ọ̀gá. Nítorí ìdí èyí, ìbéèrè wípé ṣé mo máa ń wọ ìborùn, rárá o, mi ò kí ń wọ ìborùn.

Ìbéèrè wípé ṣe o máa ń de ní àkoko? Bẹ́ẹ̀ni, mo máa ń de ní àkoko ní gbogbo ibi tí mo bá fẹ́ lọ. Tí mo bá fẹ́ lọ fún ìdánwò iṣẹ́, tí mo bá fẹ́ lọ sí ilé ìtajà mi, tí mo bá fẹ́ lọ ṣe ìdánwò, mo máa ń de ní àkọ́kọ́. Nítorí wípé wọ́n máa ń sọ wípé "ẹni tó bá kọ́kọ́ dé, òun ni wón máa kọ́kọ́ ń fún ní ǹkan". Ìbéèrè wípé ṣe o máa ń de ní àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń díní àkọ́kọ́ nítorí wípé mo fẹ́ràn rẹ̀.

Ìbéèrè wípé, ṣe o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, ní àwọn ìgbà mí ì mọ máa ń bá àwọn èeyan sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nítorí wípé ẹ̀rọ ìgbésókè yìí, ẹlòmíi kò máa ń lò, wón ó bèèrè lọ́wọ́ mi wípé, bó ni àwọn ṣe lò ó, n ó sì dá wọn lóhun, mo ń fún wọn ní ọ̀nà tí wón fi lò. Ní ìgbà mìíràn o lè jẹ́ pé ọ̀rọ̀ omìíràn ni a jọ bá ara wa sọ. Ìbéèrè wípé, ṣe mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Ìbéèrè wípé ṣe o mọ bí a ti ń ya àwòrán, bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya àwòrán. Tó bá jẹ́ pé eléyìí tí a máa ń yà sínú paper mo máa ṣe, tó bá jẹ́ pé eléyìí tí a máa ń yà ní orí ẹ̀rọ àgbéká mo máa ṣe, tó bá jẹ́ pé ẹ̀rọ tí wón fi ń ya àwòrán gangan ni mo mọ òun náà ṣe. Ìbéèrè wípé ṣe o mọ bí a ti ń ya àwòrán, bẹ́ẹ̀ni ìdáhùn mi ni wípé mo mọ bí a ṣe ń ya àwòrán.

Ìbéèrè wípé ṣe o ní ọgbà? Béèni mo ní ọgbà. Nínú ilé mi, mo ní ọgbà tó fẹ̀ gan tó lọ jantirere. Mo máa ń gbin ọ̀pọ̀lọpọ̀ nkan síbẹ̀ bí àlùbọ́sà, bí tímọ́tí, bí rodo, bí àgbàdo, bí ọkàbàbà. Mo ní ọgbà tó fẹ̀ gan tí mo máa ń fi gbin nǹkan. Mo ní ọgbà.

Wípé ṣe o fẹ́ran ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ gbà tí mo bá fẹ́ jáde láàárọ̀ tí mo bá ń lọ sí ibi iṣẹ́, wọn ò kí ń ráyè láti dáná nígbà mìíràn. Tí mo bá wá ń lọ, wọn ò dúró lójú òpópónà, wọn ò ra oúnjẹ tí wọ́n jẹ lọ́wọ́ lọ sí ibi iṣẹ́ torí wípé kí ebi má lè pa mí jù.